Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí mo bá ríi wípé mo nílò láti lo àwọn ẹ̀rọ ìlera náà, mo máa ń rà wọ́n mo sì máa ń lò ó. Pápá jùlọ nígbà tó bá dàbí pé ó fẹ́ rẹ́ra, mo máa nílò láti lo àwọn ẹ̀rọ ìlera wọ̀nyí.

Bẹ́ẹ̀ni, ó ṣe pàtàkì láti máa fi ìpara sára. Pàápàá gẹ́gẹ́ bí ẹni tó ní àwọ̀ tí ó dàbí pé ó gbẹ. Ó ṣe pàtàkì fún mi lójojúmọ́ lẹ́yìn tí mo bá ti wẹ̀ tán láti mú ìpara sára kí àwọ̀ kó lè dán, kó lè tàn dáadáa gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ọmọbìnrin.

N kò ń ṣe ẹni tí ó ní ọkọ̀ tí kára mi, nítorí náà n kò kín jẹun nínú ọkọ̀. Pàápàá jùlọ bí mo bá wà nínú ọkọ̀ èrò, n ò ní àǹfàní àti jẹun. Nítorí mi ò rí gẹ́gẹ́ bí ohun tí ó lẹ́tọ̀ọ́ fún ènìyàn láti máa jẹun nínú ọkọ̀, n kò kín ṣe rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́, bẹ́ẹ̀ ni mo sì máa ń kọrin síta. Nítorí pé akọrin ni mo jẹ́ nínú ilé ìjọsìn mi. Nígbà tó bá wù mí tàbí tí mo bá wà nínú ilé ìjọsìn, n ó kọrin síta. Nígbà mìíràn kẹ́, tí mo bá wà nínú ilé mi bo bá wù mí, màá sì máa kọrin kẹ́lẹ́ nínú ara mi.

Kò sí ìtọ́jú kan ní pàtàkì tí mo máa ń fún èékánná mi ju wípé tí ó bá ti gùn, mo gé e kí ó má bàá kó àwọn ìdọ̀ọ̀tí lọ ní rúru. Èyí tó lè mú ìjàmbá àìsàn bá mi. Nítorí náà bí èékánná mi bá ti gùn, n wó gé e ni. Kò sí ìtọ́jú mìíràn ju àti máa gé e lórí kóòrí lọ.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe eré ìdánì. Nígbà tí ó bá ku èmi nìkan tí kò bá tì sí ohun mìíràn mọ́ láti ṣe, n ó mú ẹ̀rọ ayárabíàṣá mi, n ó sì máa ṣe eré ìdánì tìkára mi nínú ilé.

Rárá o, n kò kì í jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Níwọn ìgbà tí wọ́n bá ti wá bá mi rajà, tí wọ́n bá ti rajà tán, wọ́n a sì máa lọ. Kò sí ohun mìíràn tó pa wá pọ̀ mọ́ ju wípé kí wọ́n rà, kí èmi náà sì tà lọ. A kì í jọ jẹ oúnjẹ ọ̀sán.

Kọ̀m̀pútà èyí tí à ń gbé sórí tábìlì, òun ni mo ní nínú ilé-ọjà mi. Nítorí pé ìgbà mìíràn, ń ò bá àwọn ènìyàn tẹ ìwé jáde kúrò nínú kọ̀m̀pútà, tí wọ́n bá fẹ́, tí wọ́n á sì sanwó fún mi lẹ́yìn tí mo bá bá wọn ṣe iṣẹ́ náà tán.

Gbogbo ìgbà tí mo bá ti fọwọ́ mú ohun tí ó ní ìdọ̀tí tàbí tí mo bá ti fi ọwọ́ ka owó, òun ni máa ń fọ ọwọ́ mi. Nítorí àti dènà ìjàmbá èyí tó lè mú àrùn bá ènìyàn. Nítorí náà gbogbo ìgbà tí mo bá ríi wí pé mo ti fọwọ́ mú nǹkan tí ó tọ́, òun ni máa ń fọ ọwọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Èyí tó ṣe wípé mi ò ní má sọ̀rọ̀ máa takù ọ̀rọ̀ sọ lẹ́nu oúnjẹ nítorí pé ìwà tí óò dára ni. Èyí tó lè mú kí oúnjẹ kó pa ènìyàn lórí, kí ata kó pa ènìyàn lórí tàbí kí omi kó pa ènìyàn lórí. Nítorí náà gbogbo ìgbà tí mo bá ń jẹun, máa ní ìwà tí ó dára.

N kò ní àkókò kan ní pàtó tí mo máa ń lọ sùn. Bí mo bá ti délé láti ibi ọjà mi lálẹ́, n ó dáná tí mọ̀lẹ́bí mi yó jẹ. Lẹ́yìn èyí, n ó ṣe gbogbo nǹkan kan àbí òmíràn tí mo bá nílò láti ṣe. Gbogbo ìgbà tí n bá ti parí ohun tí mo nílò láti ṣe tán ni ma lọ sùn.

Rárá o, nkò kí ń wọ ìborùn, nítorí pé ìborùn a máa d'óru mú ènìyàn. Pàápàá jùlọ nígbà tó jẹ́ ípé àkokò táa wà, àkokò tóoru mú gan-an ni. Nkò kí ń lo ìborùn. Mo jẹ́ ẹni tó fẹ́ràn kí àtẹ̀gùn kó máa fẹ́ sí mi lára dáradára.